Nígbà wo ni o máa ń ṣe ìmọ́tótó ilé rẹ? Mo máa ń ṣe ìmọ́tótó ilé mi ní gbogbo ọjọ́ àìkú, nítorí pé ọjọ́ náà ni ọjọ́ tí mo máa ń, tí mo máa ń wà láìsí ǹkan kan. So ọjọ́ náà ṣì rẹ, màá fọ abọ́ ilé mi, màá fọ aṣọ, màá gbá gbogbo ilẹ̀ inú ilé àti tà.

Bẹ́ẹ̀ni, mo máa na ara mi dáadáa. Tí mo bá kọ́kọ́ jí, màá ná pọ́ntì, màá sì jókòó ìṣẹ́jú mẹ́wàá òòlo kan láti fi kọ́kọ́ padà bọ̀ wá sáyé. Sò má ná gbogbo apá mi àti ẹsẹ̀ mi, màá sì na ẹ̀yìn mi.

Mo máa ríi dájú pé ọjà mi dára látara, látari pé mo màá bèrè ìbéèrè lọ́wọ́ àwọn oníbàárà mi. Oníbàárà tí mo bá kókó ta ọjà mi fún, màa bèrè lọ́wọ́ ẹ̀ pé, báwo ni ọjà náà ṣe rí? Ṣé ó dára? Ṣé o nífẹ̀ẹ́ rẹ̀? Tó bá sọ pé òun ò nífẹ̀ẹ́ rẹ̀, màá bèrè lọ́wọ́ ẹ̀ pé, kí ló nífẹ̀ẹ́ bẹ́ẹ̀? Ṣùgbọ́n tó bá ní pé òun ò nífẹ̀ẹ́ rẹ̀, màá bèrè lọ́wọ́ ẹ̀ pé, kí ni o nífẹ̀ẹ́ bẹ́ẹ̀? So that màá le ṣe àtúnṣe.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa wo ìràwọ̀ púpọ̀. Wọ́n ń rẹwà, wọ́n sì dùn lójú. Mo fẹ́ràn ìràwọ̀ púpọ̀. Tí ó bá ti di ní alẹ́ lábẹ́ òṣùpá, màá jókòó sí ìta gbangba, màá sì gbójú okè, màá sì máa wo ìràwọ̀. Wiwo ìràwọ̀, ó máa ń mú mi ronú, ó máa ń mú mi rántí àwọn nǹkan mèremère tí mo ti ṣe sẹ́yìn tinu mi a sì máa dùn.

Nǹkan tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun ohun ni wípé, màá wá òṣìṣẹ́ tí ó lè ṣiṣẹ́ kárakára, òṣìṣẹ́ tó dáń pé, òṣìṣẹ́ tí òún ṣe ìmelẹ̀, mo sì máa ń wá òṣìṣẹ́ tó bá jẹ́ ọ̀dọ́ nítorí arúgbó, ìwọ̀nba arúgbó le ṣiṣẹ́.

Ọ́fíìsì mi máa ń sí ní agogo mẹ́sàn àárọ̀ yóò sì pàdé ní agogo márùn-ún ìrọ̀lẹ́. Ọ́fíìsì mi o tó ogún máìlì síbi tí mò ń gbé. Ọ́fíìsì mi jìn, nitòrí náà mo ti máa ń lọ láti aago méje. Màá ti jí jáde láti aago méje nítorí kí n lè bá dé ọ́fíìsì ní àkókò.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù ówu ní ọdún ilé àwọn Mùsùlùmí, nítorí pé ìgbà àkókò yìí, oju á pé nílé, gbogbo àwọn èèyàn tó o ti rí tipẹ́tipẹ́, gbogbo àwọn mọ̀lẹ́bí tó o ti rí tipẹ́tipẹ́, gbogbo wọn á wá lé, inu inú ọ̀kọ̀lùkọ́ ó sì máa dùn, ònkàlùkù ó sì máa dúnu. Yọ̀tọ̀ mi ti, ní àkókò ọdún iléyá, a ó pa ẹran àgbò nílá, ònkàlùkù ó sì jẹun tó wù, inú ònkàlùkù ó sì máa.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera, nítorí pé ẹ̀rọ ìlera ó dára fún ara wa púpọ̀ láti lè máa ṣe, ẹm, iṣẹ́ ojoojúmọ́, láti lè máa ṣe àwọn, ayọ̀, iṣẹ́ àkànṣe kan láwùjọ kò tu ní jẹ́ kí ẹ̀yàn má rẹ, rẹwẹ̀sì, kò sì ní jẹ́ kí ẹ̀yàn má sá èsan. Nítorí náà, mo fẹ́ràn láti máa lọ àwọn ẹ̀rọ ìle.

Ibi tí mo fẹ́ràn láti máa lọ jù, òun ni, ẹ, ibi tí mo fẹ́ràn láti máa lọ jù, òun ni ilé ẹ̀kọ́. Nítorí pé ilé ẹ̀kọ́ ìmọ̀ pọ̀ńbẹ. Èmi sì fẹ́ràn ìmọ̀. Nítorí náà mo fẹ́ràn láti máa lọ sí ilé ẹ̀kọ́. Ilé ẹ̀kọ́ le èèyàn oti ní àwọn ìmọ̀ tó péye láti máa ṣe ojoojúmọ́, nǹkan ojoojúmọ́. Nítorí náà mo fẹ́ràn ilé.

Àforíjì tì tọ̀rọ̀ opé oríṣi méjì, àforíjì tì tọ̀rọ̀ lọ́wọ́ èèyàn àti àforíjì tì tọ̀rọ̀ lọ́wọ́ Ọlọ́run. Tí mo bá fẹ́ tọrọ àforíjì lọ́wọ́ èèyàn, màá lọ bá ẹni náà, màá kọ́kọ́ ti nǹkan tó máa dùn mọ́nú, màá kọ́kọ́ tì síwájú pé màá kọ ṣé fún un. Nígbà tí wọ́n bá ṣe nǹkan tó máa dùn mọ́nú tán, màá ṣẹ̀ṣẹ̀ tọrọ forijí, màá sọ nǹkan tí mo ń ṣe fún un, màá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pé kó dáa rijí mi. Ṣùgbọ́n bí mo bá fẹ́ tọrọ nǹkan, bí mo bá fẹ́ tọrọ àforíjì lọ́wọ́ Ọlọ́run, màá gbá àdúrà, màá ṣe àluwàlá, màá yaná fìlà, màá sì gbàdúrà fún fún Ọlọ́run pé kó lọrun f'ọri ẹ̀sẹ̀ mi jì mí, kó ọlọrun sì tàri jí mi. Mi ò sì ní padà lọ síbi ẹsẹ náà mọ́ títí láéláé.

Irọ́ o, mi ò ṣe rí. Mi ò tí ì lu etí rí. Nítorí pé nílẹ̀ Yorùbá, ọmọ burúkú ló máa ń lu etí. Lẹ́yìn obìnrin, obìnrin nìkan náà gbà láyè kó lu etí. Okùnrin ò ki n lu etí. Okùnrin sì ni èmi tó ń wò yí. Èmi ò lè lu etí. Ṣùgbọ́n àwọn ọkùnrin kọ̀ọ̀kan máa ń lu etí. Àwọn ọmọ burúkú sì wọ́n máa ń, máa ń tọ́ka wọn sí. Nítorí ìdí èyí míì ku lu etí.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe iwádi àwọn alábàáṣiṣẹ́ mi púpọ̀. Nítorí pé mo máa ń nífẹ̀ẹ́ láti mọ irú èèyàn ti won jẹ́, kí n lè ba mọ̀ iru èèyàn tí mò ń dòwòpọ̀. Nítorí pé àti mọ̀ irú èèyàn tí mò ń dòpò ni pé láti mọ nǹkan tí wọ́n fẹ́ àti nǹkan tí wọ́n fẹ́, láti mọ bi áṣe máa ṣepọ̀ táa fi rẹ́.

Tí mo bá wà nínú ọkọ̀, mo nífẹ̀ẹ́ kí n máa gbọ́ orin. Ohun tí mo sì nífẹ̀ẹ́ kí n máa gbọ́, òun ni orin àṣàkẹ́. Orin àṣàkẹ́ jẹ́ orin kan tó máa inu èyán dún tó sì ní ọ̀pọ̀lọpọ̀, ọ̀pọ̀lọpọ̀ vibes nínú.

Mo máa ń tọ́jú irun mi dára dára. Mo máa ń yà á ní àárọ̀ ní ojoojúmọ́, mo sì tun máa ń gẹ̀ ẹ́ tó bá ti ń kún jù. Kíkún rẹ̀ tí mo fi máa ń gẹ̀ ẹ́, ó máa ń tó bí oṣù méjì. Bí mo bá sì ti gé ẹ́, màá mọ ìyà náà dáadáa. Irun mi mo máa ń fi, mo máa ń fi ìpara fún orí, mo máa ń fi pa ni gbogbo.

Mo máa ń fọ ọwọ́ ní ojoojúmọ́ ní ẹ̀mahun lójúmọ́. Àárọ̀ máa fọ nígbà tí mo bá fẹ́ lọ kírun àárọ̀. Tó bá ti di ago méjì ọ̀sán, màá fọ nígbà tí mo bá ń ṣe àdùà lá ti máa fẹ́ lọ kírun ọ̀sán. Tó bá wa ago mẹ́rin, màá fọ nígbà tí mo bá fẹ́ lọ kírun. Tó bá ti di ago méje alẹ́, màá tún fọ tí mo bá fẹ́ lọ kírun. Tó bá ti wá di ago mẹ́jọ, màá tún à fọ tí mo bá fẹ́ lọ kírun.

Bẹ́ẹ̀ni mo ní aṣọ wíwẹ̀, aṣọ wíwẹ̀ mi ma ń gbẹ́ mọ́ mi lara tọ́ki tọ́ki, mo sì nífẹ́ kí ń mọ wọ̀ tí mo bá fẹ́ lọ lúwẹ̀ẹ́ lódò. Mo ma ń gbe dá ni lọ̀ sí odò láti lọ lúwẹ̀ẹ́. Aṣọ wẹ́ mi ó jẹ́ aṣọ dúdú pẹ̀lú aṣọ funfun.

Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjò tó fẹ́, àgbàlá òjò yìí fẹ́ gan-an. Ibeṣi ni mo máa ń, ni òjò máa ń rọ̀ si. Àgbà ló òjò mi, ó wà ní ẹ̀yìn ilé mi. Ẹ̀yìn ilé mi gangáń lá àgbà ló òjò mi wà. Kí ló bá sì ti wọ̀, omi òjò ó da ẹgun.

Mo máa ń rí ìpèsè àwọn ohun èlò ńlá ní ọjà. Bí mo bá ti lọ sí ọjà, mà á rìn káàkiri gbogbo inú ọjà láti wo nnkan tí mo nílò tí mo sì fẹ́ rà. Bí mo bá sì ti de ibi tí màá ti rà, mà á béèrè iye rẹ̀, ṣùgbọ́n tí iye náà bá ti ga ju owó tí mo ní lọ́wo lọ, mà á nà á. Mà á ní kí ọlọ́jà gba iye tí mo ní lọ́wọ́, tí o bá gbà á, mà á.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ. Orúkọ ìnagijẹ mi ni Banky G. G bí bẹ̀ o mi Graphics. Banky G o mi Banky Graphics. Orúkọ yìí mo fúnra mi ni látàrí iṣẹ́ tí mo ń ṣe graphic design ni mo ń ṣe. Mo fi wá fúnra mi lórúkọ Banky G.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ọ̀pá ìfámúra. Àgàgà tí mo bá wà ní òde, mo máa ń lo ọ̀pá ìfámúra láti fi mú nǹkan, nítorí pé kò bójú mu fún ọmọ Yorùbá kí ó wá máa gbé odidi gígé ìmú-ìmù ǹkan kó máa gbe sẹ́nu níta gbáńgbà ní òde. Kò bójú mu bẹ́ẹ̀. Nitori náà, tí wọ́n bá ti fún mi ní ǹkan mimu, màá béèrè ọ̀pá ìfámúra.

Mo máa ń lo àòko pẹ̀lú ẹbíi mii. Tá bá ti wà n nu holiday, màá lọ sí ọ̀dọ̀ àwọn ẹbí mi. A ó sì jọ máa se ẹ̀fẹ̀. Táwọn nepa bá múná dé, a ó máa wo àwòrán, a ó máa wo tẹlifíṣàn, a sì máa dunnú. Inú mi mọn dùn tí mo bá ti wá pẹ̀lú àwọn ẹbí mii.

Mo máa ń rántí àwọn àdéhùn mi nítorí pé mo ti máa ń kọ pamọ́ sí ibi kan. Ibi tí mo bá kọ sí, ó máa ń jẹ́ ìwe tó jẹ pé mo máa ń yẹ̀wò lẹ́ro kóre. Nítorí náà tí mo bá ti yẹ̀wò, máa ti rí àwọn àdéhùn tí mo ti ṣe, yóò sì ran mi létí pé mo ní àdéhùn báibáyìí lásikò báyi.

Mo máa múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú àwọn oníbàárà mi, láti bí pé màá kọ́kọ́ pèlò, màá kọ́kọ́ ṣe, ìbí tí a fẹ́ ṣe ìpàdé, màá tún un ṣe dáradára, màá gbá gbogbo ilẹ̀ ibì bẹ̀, màá fi àwọn tábìlì àti ìjókòó síbẹ̀, màá sì tún ṣe kí ni, màá sì tún nu gbogbo tábìlì àti ìjókòó náà.

Bẹ́ẹ̀ni, mọ́n ń wọ aṣọ àkayòrí níbi iṣẹ́. Nítorí pé ibi iṣẹ́ mi, ó gbà kí àwọn wọ aṣọ àkayòrí, tí o bá wọ̀, wón á lerò wípé o kin ń ṣe, o kun ń ṣe àkọ́ṣẹ́ mọṣẹ́. Nítorí pé ara iṣẹ́ wa ni ká máa wọ aṣọ àkayòrí.

Bẹ́ẹ̀ni mo máa ń ka àwọn àdéhùn dáadáa, nítorí pé àdéhùn ṣe kókó kí èyàn lè bá mọ ǹkan tí èyàn fẹ́ ṣàdéhùn lé lórí kí èyàn tó fọ́bù ìwé. Nítorí pé tí èyàn bá lọ fọ́bù ìwé láì mọ ǹkan tí èyàn sẹ́ ṣàdéhùn lé lórí, ewu ńlá lọ lè jẹ́ ọjọ́ iwájú.

Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ lọ́nà púpọ̀. Àwọn ẹlòmí máa ń rán wọn lọ́wọ́ láti bíi pé mò ń bá wọn ṣe iṣẹ́ kan àbí mò ń bá wọn kópa nínú ǹkan. Ṣùgbọ́n àwọn ẹlòmíràn máa ń rán wọn lọ́wọ́ láti bíi pé mò ń fún wọn ní ǹkan àbí mò ń fún wọn lóúnjẹ bí i ẹni tebí n pá tí mò ń fún lóúnjẹ, mo rán wọn lọ́wọ́ ni.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti má a pin oúnjẹ mi. Nípaàpá mo fẹ́ràn láti má a pin oúnjẹ mi pẹ̀lú ẹni tí mo nífẹ̀ẹ́ sí, nítorí pé ara ìfẹ́ òun ni kí èèyàn máa pin oúnjẹ. Tí èèyàn bá máa pin oúnjẹ, òun èèyàn fín, èèyàn ń fi ìfẹ́ hàn sí ẹni tí èèyàn ń pin oúnjẹ síi. Nítorí náà mo máa ń pin oúnjẹ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àti àwọn mọ̀lẹ́bí mi.

Kọ̀m̀pútà tí mo ní nínú tí mo ní wọ́n máa ń pè ní lápútòọ̀pù. Kọ̀m̀pútà àgbélẹ̀ṣẹ̀ ni wọ́n máa ń pè é. Nítorí náà kọ̀m̀pútà tí mo ní orúkọ rẹ̀ ni Folio nine four seventy. Folio nine four seventy, ó jẹ́ kọ̀m̀pútà tí wọ́n ṣe ní ọdún twenty twelve. Folio nine four seventy ó ti pẹ́, ó ti pẹ́ gan. Nítorí náà kò sí tuntun rẹ̀ lọ́já mọ́ báyìí. Àlòkù nìkan lè yẹn le ri rà. Iye tó ti ń ta àlòkù ọ̀hún ni ó bẹ̀rẹ láti two sixty thousand naira sí three hundred.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ìbúra bo ara tí mo bá ń sùn nítorí pé ilé ibi tí mò ń gbé ẹ̀fọn pọ̀ń bẹ́ẹ̀. Nítorí náà, mo máa ń fi aṣọ ìbúra nítorí kí n lè bá dáàbò bo ara mi lọ́wọ́ àwọn ẹ̀fọn. Nítorí pé tí ẹ̀fọn bá ń jẹ mí jù, a máa fa ibà fún ara mi. Nítorí náà, mi ò fẹ́ ibà, mo sì máa ń fi aṣọ bora tí mo bá ń sùn.

Èrò mí fún iṣẹ́ ọjọ́ iwájú mi, mi ò tíì mọ̀. Ṣùgbọ́n, ǹkan tí mo mọ̀ ní wípé mi ò gbọdọ̀ tóṣì, nítorí pé óṣì ó dáa. Lọ́wọ́lọ́wọ́ tí mo wà yìí ní ilé ìwé gíga, mò ń study, mò ń kọ́ ìmọ̀ nípa physiology. Physiology ni mò ń kọ́ ìmọ̀ nípa rẹ̀, ṣùgbọ́n bí mo ṣe ń wò lọ, mo tí ń rí àwọn ìrírí kan tí ó sì ń dẹ́rù bà mí. Mo rí i pé ní Nàìjíríà bá ṣe wà yí, kò sí iṣẹ́ physiology lóde. Ẹ̀rù sì ń bá mi pé tí mo bá parí, mi ò ní rí iṣẹ́ gbà. Nítorí náà, mo ti wá ń kọ́ àwọn iṣẹ́ kọ̀m̀pútà kan so that.

Ètò ìdárayá mi ojoojúmọ́ ó rọrùn láti ṣe. Ó rọrùn púpọ̀, kò sì le jù. Ni àárọ̀ kùtùkùtù tí mo bá ti jí, màá kọ́kọ́ ṣe ìdárayá ránpẹ́. Màá sáré kiri, màá sáré láti-- ẹ ma sáré ogún máìlì kí n tó wá padà sílé. Tí mo bá ti wá padà sílé, màá sì sùn padà. Tí mo bá jí, màá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọjọ́

Ìgbà tí mo máa ń ra ẹ̀rọ ayára bí àṣá tuntun, ọ̀hun ni ìgbà tí ẹ̀rọ ayára bí àṣá tí mo bá ń lò tẹ́lẹ̀ tí ó bá ti bàjẹ́, àbí tí ó bá sọnù àbí tí ólè bá ji. Màá wá wo wípé mo nílò ẹ̀rọ ayára bí àṣá imi. Máa sì lọ ra imí lọ́jà.

Bẹ́ẹ̀ni, mo máa ń sùn ní ọ̀sán. Àgàgà ọjọ́ tí mo bá ti ṣiṣẹ́ lóru tí mi ò ṣú lòún mọ́n jú, ọ̀sán máa fi sùn. Nítorí pé òrun dára púpọ̀, èèyàn ò gbọdọ̀ pa ohun ọjọ́ kan jẹ láì sùn fún ún wákàtí mẹ́rìnlélógún. Nítorí náà mo máa ń wá ààyè tí mo máa fi ń sùn.

Bẹ́ẹ̀ni, mo máa n kọ ìròyìn níbi iṣẹ́ nítorí pé mo fẹ́ràn kí ń máa kọ gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ láyíká mi sílẹ̀. Yálá ojẹ́ ibi iṣẹ́ ni o, kì í ṣe ibi iṣẹ́ ni o, gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ láyíká mi òun máa ń kọ ó sílẹ̀. Nítorí náà, nǹkan tíò bá ń ṣẹlẹ̀ ní ọ́fíìsì wa ní ibi iṣẹ́ mi, òun máa ń.

Nǹkan tí mo máa ń ṣe láti tayọ àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi ni pé mà á ṣọ̀wọ́n, màá wo nǹkan tó ń ṣe, màá wá ro nu onà tí mo lè gbà láti máa ṣe nǹkan yàtọ̀. Báyìí ni mo ṣe máa ń tayọ àwọn alábáṣiṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn gbogbo ìmolẹ̀, ìmolẹ̀ gbogbo mo fẹ́ràn, kì bá à ṣe ìmolẹ̀ òwuro, kì bá à ṣe ìmolẹ̀ ìrọ̀lẹ́. Mo fẹ́ràn méjèèjì, mo fẹ́ràn ìmolẹ̀ ọ̀sán gan fún rare pàápàá, ìmolẹ̀ mo fẹ́ràn jù, mi ò fẹ́ràn okunkun, ìmolẹ̀ gbogbo mo fẹ́ràn, kò bá à ṣe ìmolẹ̀ oru gan, mo fẹ́ràn.

Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn oúnjẹ tó ní ata. Oúnjẹ tó ní ata, ó máa ń dùn, a sì máa ta yẹ́ríyẹ́rí, kò dá bí oúnjẹ tí ó ní ata. Oúnjẹ tí óo ní ata, a máa mọ́kàn yàn, kò sì kún lè láfà jẹ. Ṣùgbọ́n oúnjẹ tí ó ní ata, a mú lẹ́nu, a sì tún dùn.

Bẹ́ẹ̀ni, mo ni ọgbà. Ọgbà mi ṣì fẹ́. Nínú ọgbà mi, mo gbin oríṣiríṣi èso sínú rẹ̀. Mo gbin àgbàdo, mo gbin ọ̀gẹ̀dẹ̀, mo gbin máńgòrò, mo sì tún ń gbin ẹgẹ. Máńgòrò mi, igi rẹ̀ ti ga tó òpó iná. Igi rẹ̀ ti ga gan, ó sì ti so èso fún àìmàyé ọdún.

Ah! Irú ìbéèrè wo nu? Tí mi o ba, tí ó bá rọ̀ mí lọ́rùn ṣe bo mo ti fẹ́ sùn. Igba tẹ ń béèrè pé ṣo, ṣo ẹ, ṣo máa ń ro run tí mo bá sùn, àbí pé kilé ń béèrè. Tí ó bá rọ̀ mí lọ́rùn, bó wo mo ti fẹ́ sùn. Tí mo bá si sùn náà, bó wo ni mo fẹ́ máa bi, ó rọ̀ mí lọ́rùn àbí ó rọ̀ mí lọ́rùn. Tí mo ba ti sùn ní mi o mo ǹkan mọ́ náà,! Ọkàn ń béèrè, béèrè èyití o.

Bí mo ṣe máa ń kojú àsìkò ìparí ni wípé mo màá ń gba èràn lọ́wọ́ láti kún mi lọ́wọ́ fún iṣẹ́ náà tí mo bá rí wipé mi ò lè parí kí ọjọ́ àsìkò ìparí náà tó dé. Màá gba àwọn èèyàn tí wọ́n ń kún mi lọ́wọ́ táàṣì ìjọ ṣíṣe náà nìkan máa ń kóbo táàṣì lè fi parí táàṣì pé.

Èdè tí mo fẹ́ kọ́ ni èdè Lárúbáwá nítorí pé èdè ẹ̀sìn Islam ni. Mo sì fẹ́ràn ẹ̀sìn Islam. Nítorí náà mo nífẹ̀ẹ́ láti kọ́ èdè Lárúbáwá. Nítorí pé mo bá fẹ́ lọ sí ilẹ̀ Lárúbáwá náà, màá nílò èdè náà láti lọ sí ilẹ̀ Lárúbáwá.

Mo ṣètò agogo ìjì mi sí aago márùn-ún àárọ̀ nítorí pé aago márùn-ún àárọ̀ ọ̀hún ni àsìkò tí mo máa ń jí lọ kírun. Àsìkò yìí sì jẹ́ àsìkò tí gbogbo Mùsùlùmí máa ń jí lọ kírun nítorí pé àsìkò aago márùn-ún ni ìrun àárọ̀ máa ń wọlé.

Tí mo bá ń dúró dè nǹkan àbí tí mo bá ń dúró dè ẹnìkan, nǹkan tí mo máa ń ṣe ni wípé màá tẹ èrọ ìbánisọ̀rọ̀ mi, màá sì máa bá àwọn tí a bá jọ wà ní orí WhatsApp, màá sì máa bá wọn sọ̀rọ̀. Màá máa bá wọn sọ̀rọ̀ àwàdà àbí ká máa sọ̀rọ̀ pa nǹkan tí ó sì máa mú mí ha mí.

Ìgbà tí mo máa ń fọ àwọn aṣọ mi sí, òun ni ọjọ́ àìkú. Ọjọ́ àìkú ni mo máa ń fọ gbogbo àwọn aṣọ mi sí, nítorí pé ọjọ́ yìí náà ni mo máa ń ráyè. Ọjọ́ yìí sì ni mi ò sì kò rún lọ sí ibi iṣẹ́ tí mo sì máa ń ráyè tí mo sì máa ń wà nílé. Nítorí náà, mà má tún gbogbo ilé mi ṣe, mà á sì fọ gbogbo aṣọ tí mo ti ń lò bọ̀

Bẹ́ẹ̀ni, mo ma ń jẹ gọ́ọ̀mù, mo máa fi n pa ẹnu u mi mọ́. Nítorí pé ìgbà mìíràn mi ò nífẹẹ kí ẹnu mi máa dúró, màá sì máa jẹ gọ́ọ̀mù láti fi jẹ kí ẹnu mi kó sáa máa rí nǹkan jẹ, kí ẹnu mi má dilẹ̀. Gọ́ọ̀mù jíjẹ mo tún máa ń jẹ nígbà tí mo bá ń ṣe iṣẹ́ kan lọ́wọ́, tí mo máa ń fọṣọ àbí tí mo ń pọn mi, àbí tí mo ń kọ iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee ní ibi iṣẹ́ nítorí pé coffee ó máa ń mu ara èèyàn yá gágá. Bí èèyàn bá kọ́ mú coffee ní àárọ̀ kùtùkùtù, á jẹ́ kí ara èèyàn jí pépé ara èèyàn ò ní máa sùn tí èèyàn bá wà nibi iṣẹ́.

Tí mo bá fẹ́ ṣe ìrìn àjò, mà ti báàgì aṣọ mi sí apá kan. Gbogbo aṣọ mi á wà nú báàgì náà. Inú àpò gan máa kó gbogbo oúnjẹ tí yó tó mi jẹ fún iye ọjọ́ tí mo fẹ́ fi rìn ìrìnàjò náà, máa sì bẹ̀rẹ̀ sí ní.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì lọ́pọ̀ ìgbà, ṣùgbọ́n àwọn nǹkan tí mo nífẹẹ láti máa ra lórí Íńtánẹ́ẹ̀tì, won ni àwọn ǹkan ẹ̀rọ ayélujára bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, bí kọ̀m̀pútà, àwọn ǹkan ẹ̀lẹ́túróníìsì, mo máa ń rà ní orí ẹ̀rọ- lórí Íńtánẹ́ẹ̀tì.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà mi dáadáa, nítorí pé àwọn ọjà mi, àwọn náà ni, àwọn náà ni alásojú ìkòwò, ẹ̀yin oko òwò mi. Torí tí mi o bá ṣe ìtọ́jú wọn dáadáa, okowò mi ò le gòkè, mi n sì ní mọ́ ráje jẹun, mi n sì ní mọ rọjà ta.

Nǹkan tó máa ń fún mi ní ìtara ni ibi iṣẹ́. Òun ni wípé, ìní lọ́kàn láti ṣe iṣẹ́ mi dáradára àti láti-- láti gba owo lọ́wọ́ àwọn ọ̀gá mi nibi iṣẹ́ mi. Nǹkan wọ̀nyí ló máa ń fún mi ní ìtara.

Mo máa ń yẹ íméèlì mi wò ní àràárọ̀ tí mo bá ti jí. Nítorí pé àwọn, àwọn íméèlì kan lè ti wọlé ní alẹ́ àná tí mi ò mọ̀. Èjì ní ìtumọ̀, mo sì máa ń yẹ wò ní àràárọ̀. Mo sì tún máa ń yẹ wò ní alẹ́ kí n tó lọ sùn. Nítorí pé àwọn íméèlì kan ti lè wọlé ní ọ̀sán tí mi ò mọ̀